Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ láti mọ ètò àbí ìdí ta fi fẹ́, ta fi fẹ́ ṣe ìpàdé. Màá ti kọ́kọ́ wo gbogbo ibi tí gbogbo ǹkan nípa oníbàárà, màá ti lọ wádìí ẹ. Mo máa wo gbogbo àwọn ọ̀rọ̀ ta ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ímeèlì tí ẹni náà ti fi ránṣẹ́ sí mi, lóríṣiríṣi bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ni màá kọ́kọ́ wò. Màá ti múra dé ilẹ̀, màá ti mọ gbogbo ǹkan tó jẹ́ kókó, tó jẹ́ pé ó fi fẹ́ fa ìpàdé ta fẹ́ ṣe. Màá ti yọ gbogbo àwọn ǹkan tó jẹ́ pé ó ní, ó ní, ó ṣe pàtàkì nínú ìpàdé ta fẹ́ ṣe náà, gbogbo ẹ̀ ni màá ti yọ sílẹ̀. Gbogbo fáìlì ǹkan kan bẹ́ẹ̀, gbogbo náà ni màá ti gbé ṣẹ́gbẹ́ kan tó nílò, ṣe é, tó nílò pẹ̀lú ìpàdé ta fẹ́ ṣe. Mo máa rí dájú wípé gbogbo àwọn ǹkan tí mo bá kọlẹ̀, àwọn ǹkan tí mo nílò, bóyá fáìlì ni o, bóyá ọjà gangan ni o àbí ǹkan kan bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ̀ ni mo máa ti ṣètò sílẹ̀. Emi dẹ̀ mo jẹ́ eeyan kan tó jẹ́ pé tí bá fẹ́ b'éèyàn do wópọ̀, màá ti bá, màá ti mọ gbogbo ǹkan nípa iṣẹ́ tí ẹni náà ń ṣe, ibi tó ti wá, iṣẹ́ tó ń ṣe, irú iṣẹ́ tó ń, irú, irú ǹkan tó ń ṣe, ibi tí ó níṣẹ́ sí, ilé ẹ, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn ni màá ti mọ̀. Mo de jẹ́ ẹ̀eyan kan tó jẹ́ pé ǹkan tí oníbàárà mi bá fẹ́, gbogbo ǹkan tó bá tọ́ka sí, òun máa fẹ́ jẹ́ kó yé mi dáadáa, tí màá sì fara balẹ̀ dáa lóhùn síi. Màá n wá àtúnṣe gbogbo ọ̀nà tí mo bá lè wo àtúnṣe fún un. Tí ó bá jẹ́ pé ó ní àwọn ǹkan tó fẹ́ sọ, bóyá kò fẹ́ràn ọjà tata fún ni o, bóyá kò dè fẹ́ràn bóyá bá ṣe bọ̀ ohun sọ̀rọ̀ ni o. Gbogbo ẹ̀ ni màá ti ṣètò ẹlẹ̀ fún un. Gbogbo ọ̀nà àbáyọ náà ni màá ti máa wá ń lẹ̀. Mo máa ronú gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ṣe é ṣe kí oníbàárà bèrè lọ́wọ́ mi. Èmi dẹ̀ẹ̀rẹ, tí bá fẹ́ dá òun bèrè bẹ́ẹ̀ yẹn, màá ti rí dájú wípé tó bá ti bèrè àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú, màá fi sùúrù, màá fi dá lóhùn ni. Gbogbo èyí tí ó yé ń bẹ, gbogbo ẹ̀ ni màá ṣàlàyé fún un. Èyí tó fẹ́ rí bàkanlẹ̀ tí ẹ̀, gbogbo ẹ́ ni màá ṣàlàyé fún un. Emi je eeyan kan tó jẹ́ pé tó bá tẹ́ jẹ́ pé ǹkan tí oníbàárà náà sọ pé à ń ṣe, kó là ń ṣe. Mi ò ní fi yọ, mi ò ní bàjà, màá rọra bá sọ̀rọ̀ náà ni. Gbogbo ǹkan tó bá fẹ́ sọ, gbogbo ǹkan tó bá nílò, tó bá jẹ́ ǹkan tó ń dùn lọ́kàn, gbogbo náà ni màá fara balẹ̀ dáa lóhùn fún un. Ìgbà mìí gan, ǹkan tí a ṣe wọn máa fẹ́ sun ẹ̀ kọ̀n wá, màá ṣí, màá ṣàlàyé fún un náà kí ó bá lè mọ̀ pé àwa kọ́ là ṣe é. Ìgbà mìí máa ń wà tí ó bá jẹ́ pé mò ń ta ọjà kan, ẹlòmíìdẹ̀ ń ta ọjà tí mò ń ta, tí ó bá jẹ́ pé ó lọ rà ní, ó lọ rà tẹ mi, ó tún rà tẹ ẹlòmíìyẹn, ṣèyẹ́n òun kò ní mọ̀ o. Ó lè máa mọ ibi tí ọjà náà ti wá, ó máa mọ̀ bóyá ọ̀dọ̀ mi gangan ni ọjà ti bàjẹ́, láì mọ̀ pé ẹni kejì tó rà lọ́wo ẹ̀ òun lọ oja e ọ̀dà. Bẹ́ẹ̀ ni, tí bá ti rí ǹkan bẹ́ẹ̀ yẹn, màá fara balẹ̀ ṣàlàyé fún wọn. Màá sọ fún wọn bí ọjà wa ṣe yàtọ̀, kí wọ́n bá lè mọ̀ pé ọjà mi kọ́ ni ǹkan ṣe. Tí a bá fẹ́ ní ìpàdé bẹ́ẹ̀ yẹn, màá ti bèrè ibi tí a ti fẹ́ ṣe ìpàdé, bóyá ita ń gbangba ni o tàbí nínú ilé ni o tàbí bí ọjà mi náà lọ ti màá ṣe ìpàdé tàbí bí ọjà tí wọn náà, gbogbo ǹkan bẹ́ẹ̀ ni mo máa gbà sílẹ̀. Emi deerẹ mi kì í fẹ́ràn pé kí n máa pẹ́, pa'pa jùlọ tí bá fẹ́ pàdé èèyàn. Màá tètè dé ibi tí mò ń lọ, màá múra dáadáa. Màá rí pé bí mo ṣe ń múra, ó mọ̀, ó ṣé ẹri lójú. Wọ́n á lè mọ̀ pé mo mọ ǹkan tí mò ń ṣe. Mo sì máa rí dájú wípé gbogbo ǹkan tí mò ń lò tó jẹ́ bóyá bí fóònù ni o àbí kọ̀m̀pútà ni o, gbogbo ẹ́ ó ti wà létò. Gbogbo ẹ́ ni mo ti fi iná ṣe lára, gbogbo ǹkan bẹ́ẹ̀ ni mo máa ṣe tò ko to di pé mo lọ bẹ́ẹ̀ ni náà. Tí ó bá jẹ́ pé ǹkan ta lè kọ sílẹ̀ náà ni, gbogbo náà ni màá kọ sílẹ̀. Màá ti mú ìwé mi àti bírò mi dání, gbogbo ẹ́ ni mo máa kọ sílẹ̀. Èmi máa fẹ́ tẹ oníbàárà mi lọ́run bẹ́ẹ̀ ni torí pé kí ni àwọn náà bá wa ra ọjà wa? Tí ó bá ṣà wọ́n ni, a ò ní rí ǹkankan ta. Bẹ́ẹ̀ ni, kò ní sì lọjú, ìlọsíwájú níbi iṣẹ́. Nítorí náà bí gbogbo ǹkan ṣe máa dáa, ni mo máa bá a ká kiri. Tí a bá máa ní ìpàdé bẹ́ẹ̀ yẹn, mi ò ní jẹ́ kó jẹ́ ǹkan tó lè má jẹ́ kó rọrùn. Tí a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn, ìbáṣepọ̀ wa á ma dánmọ́rán dáadáa síi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Gbogbo àwọn àdéhùn mi, mo máa ń mú ní kíkàn. Gbogbo ẹ ni mo máa mú sọ́kàn. Mo máa rí dájú pé mi ò gbàgbé nǹkan kan. Mo máa rúnú dáadáa kó tó di pé mo ṣe àdéhùn fún ẹnikéni. Èmi ò fẹ́ràn kí ń máa ṣàdéhùn tó jẹ́ pé mi lè mú ṣẹ. Mi dé fẹ́ràn kí ń ṣe ẹnikéni. Mo máa ń tẹ́tí kí ń gbọ́, kí ń gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ dáadáa kó tó di pé mo ṣàdéhùn nǹkan kan. Mo dẹ̀ máa rí dájú pé àdéhùn tí mo fẹ́ ṣe náà, tàbí ọ̀rọ̀ tó ń sọ, ó ye mi kó tó di pé mo ṣe àdéhùn. Mo máa ń rọra mi létí dáadáa nípa àwọn àdéhùn mi tí mo bá ṣe. Pápa pẹlú ní ọjọ́ náà tó bá jẹ́ pé mo dá ọjọ́ fún ọ pé ọjọ́ báyìí ni màá mú ìlérí mi ṣẹ. Ìgbà mìígàn mo máa ń tun sọ lórí mi. Gbogbo àdéhùn tí mo bá ti ṣe fún èèyàn, gbogbo ẹni mo máa tun sọ lórí mi kí bàálé máa gbàgbé, kí bàálé rántí a ti ṣe àdéhùn náà. Mo máa ń kọ àwọn àdéhùn tó jẹ́ pé ó ṣe pàtàkì tàbí kí n sọ pé àwọn tó bá jẹ́ èyí tí mo gbọdọ̀ kankan ṣe. Igba máa mìíràn kí bàálé máa gbàgbé, mo máa ń kọ sínú fóònù mi. Iyẹn, iyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Màá ti fi ọjọ́ tí mo fẹ́ mú àdéhùn náà ṣe. Pẹ̀lú ìyẹn mi ò níle gbàgbé. Màá ti mọ̀ pé ọjọ́ báyìí bọ̀, àdéhùn tí mo ṣe fẹ́ni yìí ó ti ń tó bọ̀. Ìgbà mí dẹ rí jẹ́ pé orí aago ni mo máa fi ṣí. Kò sí ibi tí mi ò tí lè kọ sí. Ìgbà mí tí bá ti ku ojú ọjọ́ náà tí bá yé pé mo máa ráyè ṣe nǹkan tí mo fẹ́ ṣe, mo lè fi ọjọ́ àdéhùn yẹn sí ọjọ́ náà. Jẹ́ pé kò ní ni mí lára kò jẹ́ ní ni ẹni kejì náà lára. Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mo máa ń wo ọjọ́ àdéhùn tí mo dá kí bàálé máa gbàgbé náà. Mo máa ń ran ara mi létí nípa, ẹ́, nípa bó ṣe ṣe kókó sí láti ní àdéhùn kí dẹ̀ mú ìlérí mi náà ṣe. Èmi ò kì í fẹ́ jẹ́ pé mo ṣe ẹnikẹ́ni torí àìbá mọ̀. Mo lè ṣàdéhùn nǹkan kó jẹ́ pé ẹni náà èmi ló ń dúró dè bẹ́ẹ̀ ni. Ó lè jẹ́ èmi ló ń dúró dè bẹ́ẹ̀ kò jẹ́ ní í dá, kó ye pé mi wà máa mú àdéhùn yẹn ṣẹ. Kó wa jẹ́ pé ọjọ́ náà dé, mo wá ń tẹ́wọ́ fún. Mo máa ń rántí ẹni tí mo tún ṣàdéhùn náà fún. Èmi ò ṣàdéhùn kó jẹ́ pé èèyàn á pọ̀rọ̀ pẹ̀tẹ́ ọ, torí èèyàn ni mí, mi ò kí ń ṣe igi. Kò ṣe gbogbo nǹkan náà ni mo lè ṣe. Nítorí náà àwọn èèyàn díẹ̀ ni mo máa ń ṣàdéhùn fún tí mo dẹ̀ mọ̀ pé mo máa mú ṣẹ, tí mo sì máa ń dá ojú wọn mọ̀. Mo máa rántí ẹni tí mo ṣe àdéhùn fún, tí ẹni tí mo ṣe àdéhùn fún. Ìgbá mi máa ń rọ̀ ń igbá mi pé tó bá jẹ́ pé mi máa mú àdéhùn ẹni yìí ṣẹ, báwo lo ṣe máa rí? Èmi dẹ̀ ri, mo máa ń nífẹ̀ẹ́ sí kí èèyàn ní ìgbàgbọ́ nínú mi. Wọn ti mọ̀ pé ẹni yìí kò sí kó sì ni, ó máa mú àdéhùn ẹ ṣe. Mo máa ń mú àdéhùn mi ní lọ́kùúkú dùn. Mo máa ń fi àsìkò sí gbogbo nǹkan tí mo bá ṣe. Mo sì mọ̀ pé àsìkò tí màá ṣe àdéhùn mi lé lé, àsìkò tí màá ṣiṣẹ́ lé lé, àsìkò tí màá ṣeré lé lé, àsìkò tí màá ṣe nǹkan tí èmi lé lé. Ìgbá mi nǹkan mo máa ń kọ sílẹ̀. Ti mo mọ̀ pé àdéhùn èyí lè máa ṣe bẹ́ àbí ọjọ́ kẹrin nínú oṣù. Eléyìí pé ọjọ́ kẹwàá nínú oṣù tàbí kí ó ní gbogbo àdéhùn kò ní kọjá ọjọ́, ọjọ́ àkọ́kọ́ títí dé ọjọ́ kẹwàá nínú oṣù. Èmi dẹ̀ re, tí bá ti rí pé ó ti súnmọ́ ìgbà tí mo ṣàdéhùn sí, màá ma ṣiṣẹ́. Mo máa ṣiṣẹ́ láti rí pé mo mú ìlérí mi ṣẹ. Èmi dẹ̀ re, èmi kì í ṣàdéhùn kó jẹ́ pé nǹkan tí èmi ni lè ra tàbí nǹkan tí èmi ni lè ṣe. Nǹkan tó bá wà lẹ́ka owó mi ni mo máa fi ṣe àdéhùn. Tí bá ti rí pé ó ti pẹ́ díẹ̀ bẹ́ àbí ọjọ́ àdéhùn ti dé mi dẹ̀ tí mo ṣẹ, mo lè pe ẹni náà pé kó fún mi ní àsìkò díẹ̀ sí tàbí kí n bẹ́ ẹ pé kó má bi ìnú tó bá yé pé kò lọ bó ṣe fẹ́. Gbogbo nǹkan bẹ́ẹ̀ mọ̀ mo máa ń ṣe. Nítorí jẹ́ pé àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ mi, wọ́n fọkàn tán mi. Wọ́n ti mọ̀ pé kò sí kó sì ni, a wà kankan ṣe. Èmi ò wa ń dúró pé dọ̀dọ̀ dọ̀dọ̀ ni o, mo kò máa mú ìlérí mi ṣẹ.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ìgbà tí mo kẹ́yìn fò á jẹ́ átobi ọjọ́ mẹ́ta sẹ́yìn. Mo fò ó nína láti na ara. Ó wà lára àwọn ǹkan tí mo máa ń fi na ara mi to bàjẹ́ pé iṣẹ́ bá ti pọ̀ ju àbí tí n bá ti e tí de láti ibi iṣẹ́ àbí nǹkan kan bẹ́yẹn, mo màá rara fò wọ̀nba ni. Èmi kì í fò débi wípé gbogbo ara lo máa ma gbọ̀n àbí tí máa ma wálẹ̀ máa fẹ́ se oró àbí ǹkan kan bẹ́yẹn rara. Tí bá dé fò bẹ́yẹn, mo fẹ́ fi nu apá mo fi na ẹsẹ̀ ni. Mo fẹ́ fi nu gbogbo ìsàlẹ̀ ara mi dé ibi àtẹ́lẹsẹ̀, gbogbo ǹkan bẹ́yẹn mo fẹ́ nu. Mo fẹ́ fi yẹn fi jẹ́ kí ara fẹ́ kára lọ́wọ́rọ́ díẹ̀ pá pàjùlọ tó bá jẹ́ pé mo sì fẹ́ bẹ̀rẹ̀ àti máa nu ara ni. Kí èèyàn máa nu pa máa nu, kí èèyàn máa fò yẹn, ó máa da fún ọkàn. Bí ọkàn ṣe ń sáré sí ohun kan bẹ́yẹn, òun ló da fún. Tí bá dé tí fò tán, ara mi máa ń dá yágíyágí ni, màá dúró dáadáa, màá fi ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Èmi ò ní fò kí ń máa fò débi wípé ọwọ́ mi á fẹ́ máa kan bóyá ẹbí kan àbí ǹkan kan, mi ò kí ń fò bẹ́ẹ̀. Mi ò tí è lè fò bẹ́ẹ̀ ni. Màá ma ra fò ní wọ̀nba. Mo lè fò ní ẹ̀mẹwàá bí bá jẹ́ mo fẹ́ fi nu ara. Bẹ́ẹ̀ ni. Ibi tí mo bá dé mọ̀ pé kò sí ǹkan tó máa ṣe mí léṣe, kò sí òkúta ń bẹ, kò sí èṣó ń bẹ, gbogbo ǹkan bẹ́yẹn, gbogbo bẹ̀ yi ni mò tí màá ń fò, ibi tí bá yẹ kó mọ̀ tó dé dá fún mi láti fò, bó bá ti bá ń bọ́ asẹ, tí bá ń bọ̀ wálẹ̀, mi ni fẹ́ se ró àbí ǹkan kan. Torí pé kí ni, torí pé bí òkúta wà lẹ́lẹ̀ ni, ti yàn dé lọ fò? Ìyẹn pé èèyàn lè fò kí ẹsẹ̀ èèyàn lọ rọ́. Bẹ́ẹ̀ ni, kò sí bí ó ṣe fẹ́ fò tó, bóyá o fò díẹ̀ ni o àbí o fò púpọ̀ o. Tí bá sẹ́ tí jẹ́ pé ò ń bọ̀, ò ń bẹ̀sẹ̀ lórí òkúta, kò sí ní ẹsẹ̀ yẹn, ó ṣe é ṣe kó yẹ. Mo máa rí dájú wípé ilẹ̀ẹ́lẹ̀ tí mo fẹ́ tẹ̀ tàbí mo fẹ́ fò lórí ẹ̀, ó mọ́, ó dé tẹ̀ lọ. Èmi dẹ̀ ẹ́ mi kì í, mi kì í fò pẹ̀lú àtẹ́lẹsẹ̀ lásán. Mo máa ń wọ bàtà. Bàtà tó jẹ́ pé kò ní ni mí lára, kò ní fún mi lẹ́sẹ̀, kò ní fún mi wájú tàbí ẹ̀gbẹ́ tàbí ẹ̀yìn. Ó dára fún mi láti wọ̀, kò ní mi lára. Torí pé kí ni mi fẹ́ ṣe ra mí léṣe? Tí bá ń fò ń gba mi ó máa ń jẹ́ kí a gé inú ọkùn ṣe, ọkùn àtàgbàrà ṣe ni. Tí bá dé ń fò ń gba mi ni ó máa ń mú mi rántí gbogbo orí tí mo máa ń ṣe ìgbà kékeré mi. Òǹkùn máa ma rẹ́rìn tí mo bá ń fò kiri ni. Inú mi máa ń dùn, ara mi máa ń yá. Ó jẹ́ ǹkan tí ẹ pé mo fẹ́ràn gan an. Ó jẹ́ dá lọ́pọ̀lọpọ̀. Ǹkan tètè rẹ̀ mi ò ti bá ti fò bẹ́yẹn. Ó dàpọ̀ ọ́wu gan ló ń jẹ́ kí ó mọ́ mi lára tètè dí sẹ́yìn. Mo lè fò lẹ́ẹ̀mẹwàá, mo lè lè fò ní ọ̀nà ọgbọ̀n. Bẹ́ẹ̀ ni. Mo lè máa fò, fò, fò bẹ́yẹn tí tó máa fi sú mi. Ko tètè rẹ̀ mi torí pé ǹkan tí mo ti ń ṣe láti kékeré ni. Tí bá dé tí fò tán, màá nu ẹsẹ̀ dáadáa, màá nu apá, màá yí ṣọtu, màá yí ṣó ṣe, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe. Ìgbà míì dẹ̀ ẹ́ bí gbogbo eegun ara tàbí iṣẹ́ ara bá ti ń le pọ̀ lójú kan àbí ǹkan kan, mo máa fò kí gbogbo bẹ́ẹ̀ bá lè dẹ òun ni. Mi sábà fò ní ojojúmọ́ o. Ìgbà tó bá wù mí, mo máa ń fò. Bẹ́ẹ̀ ni. Ìgbà mìíràn lè jẹ́ pé tí bá ti nu apá, mo lè na ẹsẹ̀, mo lè fò bí ẹ̀ màrùn àbẹ́ẹ̀mẹwàá kíni tò máa sáré mi lọ. Tí ó bá ti rẹ̀ mi gan, mi ò kí ń fò ó. Torí pé kí ni? Ìyẹn ò pé pé kó rẹ̀ mi ni, mo á fò. Ìyẹn pé àti máa bọ̀ wálé yẹn, àti rẹ́ yàn kí ẹ̀yàn má ti è lọ ṣubú. Mo máa gbọ́ràn sá ara mi lẹ́nu. Tí bá ti rí pé ara mi ò gba tàbí ojú mi ò gba, mi ò ní tòpò ti ara mi pé kí lọ máa fò kiri. Rárá, mi ò kí ń ṣe yẹn. Ìgbà míì dẹ̀ ẹ́ rí bóyá òye tí ń kọ́ mi àbí ǹkan kan àbí bí bá bí mo ṣe rìn kò tẹ́mi lọ́hùn, mo lè fò láti padà ṣípò. Bẹ́ẹ̀ ni. Ó máa ń jẹ́ kí gbogbo ǹkan tó ni. Èmi dẹ̀ ẹ́ rí tí bá fò bẹ́yẹn, kò ṣe pé mo nílò ìrọ̀lẹ́ ọ̀kọ̀ọ̀kan. Mo kò máa fò ní wọ̀nba ni, kò ní pọ̀ jù, kò ní kéré jù. Bẹ́ẹ̀ ni. Torí mi ò ṣe ǹkan tó ga lọ títí bẹ́ẹ̀. Mo kò ní lè ṣe pé ó yẹ, ṣe pé mo kúrú. Torí náà fí fò mi ní wọ̀nba ni. Mi ò ní fẹ́ ṣe ra mí léṣe àbí ǹkan kan. Tí bá ti rí pé ó ti ń ni mí lára, màá dáa dúró. Bẹ́ẹ̀ ni. Ilé ra mi ló jẹ́ mi lógun. Kò sí bí mo ṣe fẹ́ nu ara tí, so, kò sí bí mo ṣe fẹ́ nu ara tó, tó bá ti di ǹkan tó ti ń ni mí lára. Màá ma ṣe ni wọ̀nba tàbí kí te máa di bẹ́ẹ̀ rárá. Ó máa ń jẹ́ kí ara mi yágíyágí, inú mi máa ń dùn, ayùn mi dẹ̀ máa ń kún. Mi ò kí ń ṣe é jù. Mo kò máa fi nu ara mi.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kan kan mo máa ń ṣe yoga. Ó máa ń jẹ́ kí ara mi nà, máa jẹ́ kí ara mi to Ó máa ń fi mí lọ́kànbalẹ̀. Ẹ̀nìgbogbo nǹkan tó jẹ́, tó fẹ́ máa le díẹ̀ ló kàn mi, gbogbo ẹ ló máa rọ wá. Kò kí n ṣe ojúmọ́ náà ni mo máa ń ṣe yoga ò. Ó máa ń jẹ́ kí ara mi nà, máa jẹ́ kí ara mi to Ẹ̀mi dere mo fẹ́ràn pé kí ǹkan mi máa lu létò. Níran pẹ́ ni. Mi ò ṣàṣejù, mi ò ṣe kọjá àyè mi. Yoga tí mo máa ń ṣe, àwọn oní kéékèèké ni mo máa ń ṣe. Ǹkan tí mo ti fẹ bẹ̀rẹ̀ yoga ni pé, torí gbogbo ara mi tó máa ń le sójú kan, mo fẹ́ máa fi na ara kí ara mi máa nà kó máa tọ̀ ni. Èyí tí mo ti fẹ bẹ̀rẹ̀ yoga nìyẹn. Wọ́n de máa ń jẹ́ kí gbogbo wàhálà tí mo ti ṣe kú díkù lorun mi, tí wọ́n bá ti rẹ̀ mí ni, yoga yẹn máa jẹ́ kó yọ, kó lọ láyá mi. Bẹ́ẹ̀ni. Sẹ́ wá rí, a ti máa mí nà, yoga dà. Ó máa ń ran mímì mi lọ́wọ́. Ti bá fẹ́ mi dáadáa, mo máa ń sábà ṣe yoga. Ẹ̀mí wọ́n máa ń fẹ́ràn kí ara wọn máa rìn, kí ara wọn máa ṣe yoga náà ní díẹ̀díẹ̀. Ṣé mo kàn ṣé pé yàn rìn ìdí òun sí o. Àmọ́ kí yàn máa ṣe é díẹ̀díẹ̀, kí yàn máa farabalẹ̀ ṣe. Iru yoga tí mo máa ń fẹ́ràn nìyẹn. Yoga máa ń jẹ́ kí n kọjú sí ǹkan tí mo bá ń ṣe dáadáa. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ibi tí wọ́n bá pẹ́ ó dákẹ́, tí ó sáré wo kankan ni ó máa ń ṣe yoga mi. Mo máa ń na ara, màá ń na ẹsẹ̀ dáadáa. Yoga mi máa ń jẹ́ kí pé ara ríro, ó máa ń dinkú ara ríro dáadáa. Pẹ̀lú bí eyàn ṣe ń jókòó, bí eyàn ṣe ń rìn, bá ara eyàn ṣe rí. Ó tún máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ara ṣe wò, ó máa tó ara dáadáa. Bẹ́ẹ̀ni. Ìgbà mí mo lè ṣe láàrọ̀, ìgbà mi mo lè ṣe ní ìrọ̀lẹ́. Mo máa ń sábà wo aṣọ tó yẹ pé ó da, kò ní fún mi jù, kò lè ní tóbi jù. Aà, ó rọrùn fún mi láti wọ̀, ó rọrùn fún mi láti bọ́. Ó rọrùn fún mi láti rìn nù ẹ́, láti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nù ẹ́. Kò de ṣẹ́ pé ibi tí mo bá ti na owọ́ ló máa ya. Tàbí kó ló lọ ya nibi apá, tàbí kó lọ ya nibi abià tàbí abẹ́. Aṣọ tó yẹ pé ó rọrùn tó ṣe wo ọ́ fún mi, tí ó ní fún mi wahalá, òun ni mo máa ń wọ̀. Tí wọ́n bá de ti ń kọ́ wa ní yoga náà, torí a ni olùkọ́ tó ń kọ́ wa ní yoga. Bẹ́ẹ̀ni. Ìgbà mí tẹ́lẹ̀ mo máa ń wò ó lórí tẹlifíṣàn. Bẹ́ẹ̀ni, mo máa ń wò ó, mo máa kọ́ bó bá ṣe ń ṣe, èmi náà a máa ṣe é. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti ń kọ́ wa bẹ́ẹ̀ yẹn, gbogbo òfin tí wọ́n máa fí lè ni mo máa tẹ̀lé. Mi ò kí ṣe kọjá àyè mi. Mo máa ń farabalẹ̀ wo bí mo ṣe ń mí, bí mo ṣe ń ṣe, òun ni mo máa fi ṣe yoga mi. Yoga jẹ́ ǹkan tó je pé ó máa ń jẹ́ kí ara balẹ̀, kí ara tutù, ara tún eyàn tí eyàn bá ti ṣe tán. Gbogbo ǹkan tí yàn rú, gbogbo ẹ ló máa mo lóri èèyàn. Tí bá ti jẹ́ pé èmi ò ń kánjú díẹ̀díẹ̀ ní ǹkan mi, pàápàá jùlọ ǹkan tó fẹ́ jẹ́ pé èmi ò sábà mọ̀ ṣe bẹ́ẹ̀ tàbí mọ sẹsẹ̀ ń kọ. Òun ni. Ẹ̀mí mi ò kí ń tira mi sí ǹkan tí èmi ò bá lè ṣe. Ẹ̀m, mo ṣàkíyèsí pé bóyá bí mo ṣe ń rìn àbí mo ṣe ń jókòó, àbí mo ṣe ń gbé ara kọ̀tẹ́ mi lọ́rùn, ó pẹ̀lú ǹkan náà tí mo fi bẹ̀rẹ̀ yoga. Torí tí mo ti ti ń rí àtúnṣe, gbogbo ǹkan mi ló ti ń dà. Ó máa ń jẹ́ kí màá wà, ó máa ń jẹ́ kí n wà, ó máa ń jẹ́ kí n wà ní ipò tó jẹ́ pé màá lè rántí ǹkan ṣe mọ̀. Ẹ̀yàn lè kọjú mọ́ ǹkan, ǹkan eyan á balẹ̀, gbogbo ǹkan tí yàn gbé sórí gbogbo ẹ ló máa rọ. Èmi máa ń fẹ́ràn kí yoga ká máa ṣe díẹ̀díẹ̀. Ṣé mo? Ẹ̀yàn náà máa gbá dùn ǹkan tí yàn ṣe. Ara yàn á máa tọ̀ díẹ̀díẹ̀ bí eyàn ṣe ń na apá, bí eyàn ṣe ń na ẹsẹ̀. Tí eyàn bá fẹ́ sùn tàbí bí eyàn bá fẹ́ lọ wá bí i kan jókòó sí i, kíkọ́, kíkọ́ ní ìsinmi tó da máa dára kí yàn ṣe yoga. Bí mo bá kún ṣe yoga nìkan, ìgbà mí mo lè ṣe yoga pẹ̀lú àwọn oríṣiríṣi ìlọ́pa ẹsẹ̀ mi. Bẹ́ẹ̀ni, tí ó bá ti rùn bẹ́ẹ̀, mo máa ṣe yoga. Tí bá fẹ́ ṣé pé mo fẹ́ sun gidi, mo máa bẹ̀rẹ̀ yoga. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn bí ó ṣe dà tó. Èmi ò nílò irinṣẹ́ lọ títí o, tí bá ti rí ẹni tí ó ní bí kò le jù. Bẹ́ẹ̀ni, tó dẹ́ro dáadáa lọ́wọ́, tó ṣe tẹ́. Òun ni mo máa lò. Mo máa ṣe yoga mi fún ìgbà mélòó. Ṣé mo? Gbogbo ǹkan tó wà láyá mi gbogbo ẹ ló máa bá mi, kó máa bá mi yọ́ dànù. Ó máa ń mú inú mi dùn, ọkàn mi á balẹ̀. Ṣé mo? Yoga tẹ́lẹ̀ ó máa ń jẹ́ kí kì í tún mo bá ara mi ṣe rí. Bẹ́ẹ̀ni. Torí tí bá ń na apá tí mo bá na, torí ti bá wípé yoga tí mo ṣe, ó ti jẹ́ kí mo mọ̀ pé ibi ẹ̀gbe báyìí mo lè na dáadáa. Torí pé mo ti mọ̀ nípa ara mi niyen Ó máa ń jẹ́ kí ara mi balẹ̀. Ó bá ti jẹ́ ǹkan tó jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ mo máa ń ṣe.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù kejìlá nínú ọdún. Oṣù kejìlá máa ń fún mi ní ayọ̀, ó máa ń jẹ́ kí ayé dùn gbé. Àsìkò yìí ni àsìkò ìgbádùn, tòlukàlókó nǹkan tó fẹ́ ṣe. Ọdún ń lọ lọ́tùú lọ́sìí. Inú àwọn èèyàn máa ń dùn tí ó bá ti di oṣù kejìlá ọdún. Óun ní ìparí ọdún. Mo máa ń nífẹ̀ẹ́ sí bí àwọn èèyàn ṣe máa ń wo gbogbo nǹkan tó ti ṣe láti bẹ̀rẹ̀ ọdún títí dé ìparí ọdún. Ṣé rí, oṣù kejìlá yẹn ó wá pẹ̀lú àwọn oríṣiríṣi ìsinmi, oríṣiríṣi adùn, oríṣiríṣi eré, ọdún ìfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn máa ń gba àsìkò ní bí iṣẹ́ láti lọ ṣọdún pẹ̀lú àwọn ẹbí wọn. Àwọn ẹbí máa ń kóra wọn jọ. Àsìkò yen ló máa ń sábà ṣe ọdún. Wọ́n máa ṣe oríṣiríṣi àjọ̀dún, oríṣiríṣi ìnáwó ló máa ṣe. Tẹ bá rí ojú ọjọ́ náà ní gbogbo àsìkò yìí, ó máa ń tu àwọn èèyàn lára. Kò sí wàhálà kankan yàtọ̀ sí àwọn oṣù ìlòkù. Ìgbátatì mo pé ìparí ọdún ti ń dé. Èmi máa ń fẹ́ràn àwọn oríṣiríṣi nǹkan tó máa ń fi n kùn lé tí ó bá ti di àsìkò ọdún bẹ́ẹ̀ yẹn. Orin a máa lọ lọ́sìí. Sẹ́ mo, ijo náà a máa lọ lọ́tùú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin àtàwọn ìnáwó o jẹ́ nǹkan tó jẹ́ pé ó gbajúmọ̀ ni àsìkò yẹn. Àwọn èèyàn máa ń rìnrìn-àjò láti lọ rí àwọn olólùfẹ́ wọn. Oúnjẹ máa ń pọ̀, á tú dùn yàtọ̀ ní àsìkò oṣù kejìlá yìí. Èmi máa ń fẹ́ràn àsìkò ìsinmi náà bẹ́ẹ̀ ni àsìkò àti jeré gbogbo nǹkan tí èèyàn ti ṣe láti bẹ̀rẹ̀ ọdún ni. Inú mi máa ń dùn tó jẹ́ pé mo ti ń ṣe to ọdún tó parí àti ti ó ń bọ̀. Ṣé rí, oṣù kejìlá yìí ó máa ń mú, ó máa ń mú ìdùnnú wá, ìdùnnú tó yàtọ̀, ìdùnnú tí ó dàbí pé ó kòn wà bẹ́ẹ̀. Sẹ́ mo, èèyàn náà, ọkọ èèyàn náà máa fà á sí nǹkan yẹn bẹ́ẹ̀ ni. Ó máa rán mi létí gbogbo àwọn nǹkan méremere, àwọn nǹkan tó da to ti ṣẹlẹ̀ látẹ̀ yìí. Ẹ́ mo, àwọn ìgbà kékeré ni ìgbà tí mo wà ní ilé ìwé ni, ìgbà tí mo ṣe ń ṣiṣẹ́ gbogbo nnkan bèèyàn ló máa máa jẹ́ kí n màá rántí. Àwọn èèyàn tun máa ń la wọ́ kọjá aye Àwọn èèyàn máa ń la wọ́ gan lásìkò, lásìkò ọdún kejìlá yìí. Bẹ́ẹ̀ ni, àsìkò tí àwọn èèyàn tó máa ń fi nǹkan tọrẹ, tí wọ́n máa ń fúnra wọn ní nǹkan, ẹ̀bùn lóríṣiríṣi, ore lóríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi sì máa ń fẹ́ràn gbogbo àsìkò yẹn torí pé kí ni ó máa ń mú ìdùnnú wá fún mi, ọkan mi máa ń ba à lè. Sẹ́ mo, oṣù kejìlá yìí ó máa ń jẹ́ oṣù tó jẹ́ pé ìtumọ̀ ẹ̀ ń la gbára gan. Ó máa ń fún èèyàn lásìkò láti ṣe wá, láti ṣe gbogbo, láti wo gbogbo ìrìn-àjò tí èèyàn ti rìn láti ẹ̀yìn, ṣe èèyàn ṣe dáadáa, bí èèyàn o ṣe dáadáa. Ìparí ọdún la wá yí ó. Ó tún máa ń jẹ́ kí èèyàn rántí pé a tun fẹ́ ṣe bẹ̀rẹ̀ tuntun ni. Bẹ́ẹ̀ ni. O maá n dàbí pé eyan ṣe ṣe bere ìrìn-àjò tuntun. Bẹ́ẹ̀ ni oṣù kejìlá máa ń jẹ́. Oṣù kejìlá tó wá jẹ́ nǹkan tó dáje pe ọ̀ dá yàtọ̀ fún mi torí pé kí ni àsìkò yẹn gangan ni ọjọ́ ìbí mi ló wà lóde sí. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ kejì oṣù kejìlá ni ọjọ́ ìbí mi. Ó dàjẹ́ nǹkan tó máa ń dùn mọ̀ mi nínú. Àwọn èèyàn máa ń bá mi ṣ'ayẹyẹ. Àwọn èèyàn máa ń kí mi lọ́tùú lọ́sìn. Inú àwọn èèyàn máa dùn fún mi. Wọ́n máa fún mi lówó. Wọ́n máa fún mi láṣo. Wọ́n máa fún mi n báta oríṣiríṣi ẹ̀bùn bẹ́ẹ̀ ni wọ́n máa ń fún mi. Ó máa ń jẹ́ kí inú mi dùn káyòmíìkun ni. Ó máa ń dá yàtọ̀. Bẹ́ẹ̀ ni. Àyà àsìkò yẹn náà, àsìkò, ṣé rí ọdún kejìlá yìí ó máa ń kó àwọn èèyàn jọ. Bẹ́ẹ̀ ni. A mú ìdùnnú wá aká àwọn èèyàn jọ. Àwọn èèyàn máa ń bá yín ṣeré. Àwọn èèyàn máa ń bá yín ṣ'àjọ̀dún. Àwọn èèyàn a wá kí yín lọ́tùú lọ́sì. Ẹni tí ẹ̀ bá sọ̀rọ̀ gan láti bí i boya bí oṣù mẹ́rin sẹ́yìn, àárí yín á kí yin A kú ọdún, a kú ìyedùn, èmi á ṣọpo ẹ́. Àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ọdún lọ ti ẹ máa ń ṣe. Ọdún Kérésì wá. Ọdún ọjọ́ ìbí ẹlòmíì wá. Ẹlòmíì, ọjọ́ tó máa maa fún àra wọn lẹ́bùn, ìyẹn náà wà. A lọ fún ìparí ọdún ni ìyẹn náà wà. A fẹ́ lọ gba ìsinmi, ránpẹ́ ni o. Oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà. Èyí tí ẹ̀ fi fẹ́ràn rẹ̀ ni pé ó máa ń kó àwọn èèyàn jọ. Gbogbo ẹbí á jókòó, wà á jẹun, wọ́n bá wọn sọ̀rọ̀, wọ́n á kọrin tàbí kọ́ gbọ́ orin sí i gbogbo wọn jó. Wan á fi ìfẹ́ hàn síra wọn. Wọn á fẹ́bùn foọun síra wọn. Olúkalúkú á sọ nǹkan tó ní ìfẹ́ nípá olúkalúkú. A máa ṣe oríṣiríṣi ayọ̀. Oríṣiríṣi nǹkan la máa maa ṣe. Ó máa ń mú ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀.

Nígbà wo ni o máa ń fà? Mo máa ń fà lọ́pọ̀lọpọ̀ ìgbà mí tó bá di ìrọ̀lẹ́, tó bá jẹ́ pẹ mọti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe tán láti ìbẹ̀rẹ̀ ọjọ́ títí dé òpin ọjọ́ yẹn, mo máa lọ nísìmi ránpẹ́ tàbí kí nǹkan wó run sùn. Mo máa ní ìfẹ́ sí láti fà bóyá bíi tí bá ti ṣẹ́ṣẹ tán. Tí ó bá di ìrọ̀lẹ́ gan an ló máa ń sábà tẹ́mi lọ́rùn jù torí pé kíni àsìkò tí mi níí ṣiṣẹ nkan kàn mọ́ nìyẹn. Tí bá ti dé ilẹ mo máa ṣe, mo máa ní ìsinmi. Ìgbà mí tí a bá rí pẹ́ mọ ti jẹ oúnjẹ alẹ́ tán, màá lọ sinmi. Tí bá ti rí pé ó ti rẹ̀mi sára, màá lọ fà, màá lọ wá ibìkan sùn sí. Mo máa n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fà ní òwò alẹ́. Tí ọjọ́ bá ti, bá ti ṣiṣẹ́ tán, bóyá láti àárọ̀ títí di alẹ́, tó jẹ pé iṣẹ́ yẹn fẹ́ pọ̀ gan an, tí ó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́, màá lọ wá ibìkan sùn sí tàbí kí ǹkan wá ibìkan fà. Mo máa ń farabalẹ̀ láti fà kó tó di pé mọ sun. Bẹ́ẹ̀ni. Tí jẹ́ pé kò sí nkan kàn tí ó jẹ́ pé dòdòdódó ni kí n tètè ṣe tàbí ǹkan kàn, mọ lè fà. Mo máa ń fà náà ní bóyá bíi àsìkọ tí mi bá lọ bí ṣẹ́. Bẹ́ẹ̀ni, ọjọ́ àbámẹ́ta, màá ràyè náà láti fà mí. Ṣẹ̀ ri ọjọ́ àbámẹ́ta yẹn tẹ̀ tún wá dá lọ́tọ̀ fún mi torí pé kíni mo ti mọ̀ pé mi ò lọ bí iṣẹ ṣẹ́, ṣẹ́ mọ. Ọjọ́ kejì náà mi tún lọ bí iṣẹ́, ìyẹn tó jẹ́ ọjọ́ àìkú. Ṣẹ̀ wárí ọjọ́ àìkú yẹn, òun gan mọ tún máa ń sábà fà jù. Àh! Mọ máa ní ìsìnmi, mọ ti mọ̀ pé má ti ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe bóyá bí ọjọ́ àbámẹ́ta yẹn kó tó di pé mo sùn lẹ̀ tàbí kì n fà. Tó bá di ọjọ́ àìkú báyìí, àh! Màá wá fà dáadáa, màá ní ìsinmi tó dáa, màá sùrùn tó dáa. Tó bá jẹ́ pé a ti, a ti ní àyè bóyá ìsìnmi ránpẹ́ níbí iṣẹ́, bóyá wọn ni ká máa má fọjọ́ méjì àbọ̀ọ́bọ́ ọjọ́ mẹ́ta, mo máa fà àsìkò yẹn náà, màá fi sinmi, màá fi fà. Mọ máa fà náà tí láti fi gbé èròkérò tàbí nǹkan tó bá ti wúwo ju, màá fi gbé kúrò lọ́kàn. Tó bá jẹ́ pé mo fẹ́ ṣíṣe, mo ti ṣiṣẹ́ mi tán bíi ìgbà gbogbo nǹkan tó yẹ kí n ṣe tán ga mi gbé fún mi gbogbo ẹ mọ t ṣe tán, mo lè wá ibìkan lọ fà. Mo máa fà tí mo bá ti rí ààyè ọ̀fẹ́. Mo máa fà nígbà mí tó bá jẹ pé gbogbo ibi tí mọ bá wà ó dákẹ́ wọ́rọ́wọ́rọ́, kò sí ariwo kankan bẹ́ẹ̀, kò sí pé ogún mi ó tẹ́mi. Tó bá jẹ pé iṣẹ́ náà tí ń pọ̀jù fún mi, màá wá ibìkan sá sí. Kí máa ní ìsinmi bẹ́ẹ̀. Tí bá ti rí pé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe mo ti mú ṣe, mọ dé ti ṣe gbogbo ẹ ni ọjọ́ náà, màá wá ibìkan lọ fà sí. Tí ààyè bá gbà fún mi ni mo máa ń sábà fà. Bẹ́ẹ̀ni. Mo máa n lọ fà náà tó bá jẹ pé mọ fẹ́ bá àwọn èèyàn ṣeré ṣẹ́ mọ tàbí tí báti bá wọn ṣeré tán, má lọ wá ibìkan fà sí. Mo máa fà náà tó bá jẹ pé mo dá wà tàbí tí bá wà n lè. Mo máa fà tí bá rí pé gbogbo àyíká mi dá wọ́rọ́wọ́rọ́ kò sí ariwo kankan. Mo máa fà tí bá ti lọ fóònù mi àti kọ̀m̀pútà mi tán. Tí bá yẹ pé mo ti ṣe gbogbo iṣẹ́ tán, màá wá ibìkan lọ fà sí. Tárà mí bá béèrè fún náà, màá lọ wá ibìkan fà sí. Tó bá jẹ pé mo kò fẹ́ pa ìrònú rẹ́ àbí nǹkan kan, màá lọ wá ibìkan fà sí. Mo máa ń sábà fà tó bá jẹ pé iṣẹ́ tí mo ṣe láaárọ̀ ti pọ̀ jù. Màá wá asíko kan bóyá bíi òwó ọsán tàbí àárín, mà wá asíko kàn máa fi fà. Tí bá ti rí pé ìrọ̀lẹ́ ti ń, ìrọ̀lẹ́ ti ń bọ̀ tàbí alẹ́ ti fẹ́ máa dẹ, máa wá ibìkan náà lọ fà. Mo lè fà kòtò di pẹ́ mo sùn gan. Bẹ́ẹ̀ni. Ìgbà mí dẹ̀ ni mo kan màá sùn bẹ́ẹ̀. Tí bá ti rí pé mo ti ṣe nǹkan tó dáa ní ìyẹn ọjọ́ yẹn, mo ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, tí bá rí pé máa fà. Tí bá nílò ìfọ̀kànbalẹ̀ tí mi ò fẹ́ wàhálà àbí nǹkan kan, màá wá ibìkan lọ fà sí. Tí bá ti sinmi bẹ́yẹn, àti ṣiṣẹ́ lọ́jọ́ kejì kò ní jẹ inìra fún mi, gbogbo ẹ àwà nírọ̀rùn ni. Ibi kí ibi tó bá ti dákẹ́ tí ò bá sariwo, gbogbo bẹ́yẹn ni ara mi ti lè jí pépé padà. Màá lè ràyè ronú, màá ràyè ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Tí n bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe àbí mi ní ǹkan kàn tí mo ti dá sílẹ̀ pé mo fẹ́ ṣe, màá wá ibìkan lọ fà sí. Mo lè fà kúrú dúpẹ́ mo lọ sùn. Ṣẹ̀ mo gbogbo nkán bẹ́yẹn mo fi ń jí ara ni. Mi ni màá ronú nǹkan tí ò dáa, ara lè tọ̀, inú tèmi náà adùn, àyò mi á kún.

Ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò sí ìlú mìíràn rí dáadáa. Kódà mo ti lọ sí oríṣiríṣi ìlú lẹ́ẹ̀kan. Mo ti lọ sí ìlú mi fún iṣẹ́, mo ti lọ sí ìlú mi fún àwọn ẹbí mi kí n lọ káwọn ẹbí mi. Mo ti rìnrìn àjò lọ sí ìlú mi pé kí tí è lọ bẹ kí n mọ bẹ́ẹ̀ bó ṣe rí. Irin àjò náà ó dára lọ́pọ̀lọpọ̀, ó kọ́ mi lóríṣiríṣi. Èmi máa fẹ́ràn kí n máa rí àyíká tuntun, tabi àdúgbò tuntun, abi ilu tuntun. Kí n máa lọ sí ìlú mi náà ó dára gan. Màá tún mọ̀ yàn sí oríṣiríṣi ǹkan tó ń ṣe níbẹ̀, àwọn àṣà àti ìṣe wọn, àwọn ǹkan tó fi ń gbé'lé ayé níbẹ̀, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn màá mọ̀. Oríṣiríṣi ǹkan ni mò ń kọ́, bẹ́ẹ̀ èdè wọn, aṣọ tó máa ń wọ̀ ni, ọ̀rọ̀ tó máa ń sọ ni, tí wọ́n bá fẹ́ kí wọn káàárọ̀ ni, tí wọ́n bá fẹ́ kí ẹni káàsán tàbí káalẹ̀ àbí ṣe bá máa ń kúnlẹ̀ kí wọn ni. Oríṣiríṣi ìgbàgbọ́ máa ń bọ̀wọ̀ kó wọn lóríṣiríṣi bẹ́ẹ̀, òun ni mò ń kọ́. Kódà mo tún mọ àwọn èèyàn tuntun náà ní ìlú náà, kódà àwọn èèyàn mi tó jẹ́ pé ìlú kan náà ni èmi àti ẹni náà ti wá, mo tún pàdé wọ́n náà ní àwọn ìlú mi. Ṣé èèyàn mọ̀? Àwọn àṣà àti ìṣe wọn yàtọ̀ sí títọ́jọ́ tí mi. Èmi fẹ́ràn kí n máa rí oríṣiríṣi àwọn ibi tó jẹ́ pé mo ti mọ̀ pé ọ̀dọ̀ wọn, ọ̀tọ̀ ni sí todo ti wá. Màá fẹ́ràn kí n máa rí gbogbo ẹ̀ka àkiri, kí n máa lọ káàkiri, kí n máa bọ́ sí ìlú kan lọ síbò mi. Ṣé rí, rìnrìn àjò yìí ó tún ràn mí lọ́wọ́ gan lọ́pọ̀lọpọ̀. Ara mi ti balẹ̀. Ṣé èèyàn mọ̀? Ọkàn ìyá ń bá le, ìyá ń rí ọkọ mi ìrò, ìyá ń rí ibo mi ìlọ. Bí tí èèyàn tiẹ̀ fi kúrò lé èèyàn tí èèyàn fi lọ ibo mi, ó dára gan. Mo ti rìnrìn àjò bí a pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mo ti lọ pẹ̀lú ọkọ̀ ojú orí, ojú orí ilẹ̀ rí, mo ti lọ pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Bẹ́ẹ̀ni, kò sí iye, kò sọ́nà oríṣiríṣi ònà tí mo ò tí ì gba dé àwọn ìlú yìí. Àwọn rìnrìn àjò mi, wọ́n máa ń gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ìgbà mìíràn lè tó wákàtí mẹ́wàá. Ìdí mi ò lè gba wákàtí mẹ́jọ. Bẹ́ẹ̀ni, ẹ̀mí lè lọ lè gba wákàtí márùn-ún. Mo máa ń gbára tì dáadáa kó ó di pé mo rìnrìn àjò kankan, màá ti kó gbà wọ́n kọ́ mi àwọn ǹkan tí màá lò. Kò ní ṣe pé mo mọ ẹ̀ṣẹ̀ rún àwọn bẹ́ẹ̀. Àwọn ǹkan tí mo mọ̀ pé máa pẹ́ tí bá lò, ó máa tó mi fún iye ìgbà tí mo fẹ́ lò ní ìlú yẹn gbogbo ni mo máa kó dáa ni. Màá lè tì sọ fún àwọn ẹbí mi náà pé mo fẹ́ rìnrìn àjò ìyìndíde lọ láìda gbére. Màá ti wo bí ojú ọjọ́ ṣe rí kó ó di pé mo kúrò lé. Máa bá tí bẹ́ẹ̀ náà, màá wo bí ojú ọjọ́ ṣe yàtọ̀ sí i. Mo máa ń gbádùn oúnjẹ, mo sì fẹ́ràn kí n máa jẹ àwọn oúnjẹ wọn, kí n máa bá àwọn oúnjẹ wọn ṣe rí lẹ́nu bí ó dùn ni o àbí kò dùn ni o tàbí ó kọ̀ rẹwà lójú ni kò ṣe é jẹ gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn. Mo máa ya oríṣiríṣi àwọn ǹkan tí bá lọ lórí àwọn rìnrìn àjò mi. Ìdí mi máa dùn tọ́ bá pé mo n lọ síbò mi. Ó máa dàbí pé ìyẹn ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun mí bí ó ṣe jẹ́ pé mi ò kó lọ. Bẹ́ẹ̀ni, àwọn rìnrìn àjò yìí sì ni wọ́n jẹ́ ǹkan tí ẹ pé mi lè gbàgbé láíláí torí pé kí ni gbogbo ẹ̀ ló kọ́ mi lọ́gbọ́n. Gbogbo ẹ̀ náà ló won, ló là mí lóye. Gbogbo ẹ̀ ló jẹ́ kí n rí iná orí gbogbo oríṣiríṣi ǹkan. Àwọn ǹkan tí ó sì ń lù témi gbogbo ni mò ń rí ìlú bẹ́ẹ̀ yẹn náà. Àwọn ǹkan tó tún wà lù témi tí ẹ pé mi ò mọ̀ tún mọ̀ ẹ́ tàbí mi ò mọ̀ ǹkan tí ò ń lò fún. Mo ń rí láwọn oríṣiríṣi ìlú náà tí ẹ pé yíki yikií bá yi lo ye mi ǹkan tó fi ń ṣe. Ìgbà mìíràn mo lè pẹ́ bẹ́ẹ̀, mo lè lo tí ó bá bí ọ̀sẹ̀ méje àbí mẹ́ta àbú su kan. Tí ó bá jẹ́ pé mo máa ti tì kúrò ni, lè lo bí ẹbí ọ̀sẹ̀ kan àbọ̀ tàbí kí n lọ ọ̀sẹ̀ kan gérégé. Ìdí mi máa ń dùn tí bá lọ àwọn rìnrìn àjò yìí. Ṣé èèyàn mọ̀? Mo máa wà lọ́wọ́ alááfín àpò ń ṣe ewú àbí ǹkan kan ní gbogbo ìlànà tí ó tẹ̀ nílò láti máa rìnrìn àjò gbogbo ní mo máa tẹ̀lé. Mo ti ríran, mo ti mọ bí àwọn èèyàn ṣe ń gbé'lé ayé tuntun bá pa gbójú lọ tí èèyàn bá bà rẹ̀ ní ìlú mi. Mo fẹ́ràn láti máa yípo káàkiri kó ẹ́ rí bí kò ń ṣe ojú kan. Ṣé è mọ̀? Àwọn ìlú, àwọn ìlú yìí gbogbo ẹ̀, gbogbo wọn ló rẹwà. Wọn rẹwà ní ìwọ̀nba ti wọn. Ìdí bẹ́ẹ̀ ni mo máa ń ṣe fàájì gan tí bá ti lọ fún àwọn irin àjò yìí. Bẹ́ẹ̀ni, torí pé kí ni, ó máa jẹ́ kí gbogbo ǹkan tó fẹ́ rí bá kan lọ́kàn mi gbogbo á lọ lẹ̀. Mi ò ní rorún, kò jẹ́ pé mi ò ní ronú, àmọ́ kò ní, mi ò ní ronú pé wọn máa, pé wọn máa dà mí láàmú. Kò ní sí ọ̀rọ̀ pé ẹ kú àsùndá. Mo ti mọ̀ pé mò ń kùn láti ibi kan lọ síbò mi. Ọkọ̀ mi kan á fúyẹ́, gbogbo ǹkan mi á máa lọ létòólètò. Gbogbo rìnrìn àjò mi ló máa ń dára gan, kò sí ohun tí ó máa ń di mí lára. Mo sì máa ń fẹ́ ràn, mo máa ń gbádùn, mo sì máa ń kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lára e.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo laṣọ wíwẹ̀. Ojoojúmọ́ tí mo bá fẹ́ wẹ̀ ni mo máa ń lò. Màá ti jẹ́ kó gbẹ, máa jẹ́ kó mọ́. Mo máa ń rí dájú wípé aṣọ wíwẹ̀ tí mo bá máa lò tí n bá máa fi gbo ara, a jẹ́ aṣọ tojẹ́ pé ó rọ̀ lọ́wọ́ kò le jù. Mo ní ju aṣọ wíwẹ̀ kan lọ. Ojoojúmọ́ dẹ̀ ni mo máa ń fọ. Tí n bá ti ká dáadáa, lẹ́yìn bá ti n ba ti fọ tán, màwá fi sí ibi tó jẹ́ pé ó mọ́, tí ó ṣe pé bóyá ǹkankàn ìdọ̀tí wà n bẹ. Èmi ò fẹ́ràn kí n máa lo aṣọ dọ̀tí wíwẹ̀ o. Mo máa ń rí dájú wípé ó gbẹ dáadáa kó tó di pé mo lò ó. Mo máa ń mu aṣọ tó jẹ́ pé ó máa ń rí ara gba omi dáadáa. Mo máa ń fẹ́ràn kí gbogbo ẹ kó máa lọ létò kó dè ṣe é lò fún mi láti lò. Èmi ò fẹ́ràn èyí tó jẹ́ pé ó le lọ́wọ́ tàbí ó ti dógùn lọ́wọ́. Mi ò fẹ́ràn ohun yẹn. Ìgbà mìí mo máa ń ní oríṣiríṣi aṣọ wíwẹ̀. Mo ní, mo lè ní bóyá bíi ọ̀dà bóyá ní méjì tàbí mẹ́ta bẹ́yẹ̀n bẹ́yẹ̀n ni mo máa ń ní lọ́wọ́. Èmi ò kí ń bá èyàn pín ǹkan lò. Èmi kìí bá èyàn pín aṣọ wẹ̀ lò rárá o. Èmi nìkan ni mo máa ń lò fún. Torí mi ò mọ nǹkan tí ẹni kejì lè gbé sára. Èyí tó bá, tin bá dẹ̀rí pé mo ti lò ó ti fẹ́, ó ti dọ̀tí tàbí mo ti lò ó ti, ó ti dógùn àbí ò ti gbó mo mi lọ́wọ́, màá fi sí, màá ṣọ́nu, màá dẹ́, wa, wa, màá wà míira tàbí kí n lò imí nínú àwọn ẹ́yití mo bá ní lọ́wọ́. Oní aṣọ ìwẹ̀ mi tí mo máa ń lò tó jẹ́ pé kòi ṣe fún ara. Ojú nìkan ni mo máa ń lò fún. Ìmi de rẹ̀ ara nìkan mo máa ń lò fún. Mo máa ń fẹ́ran aṣọ wẹ̀ tó jẹ́ pé óbá tóbi dáadáa, ó lè bo gbogbo ara, bo gbogbo ojú. Èèyàn a fi nù ara nù ojú bẹ́yẹ́n. Mo lè ní kékeré náà tó jẹ́ pé ìgbà tí mo bá wù mí láti lo kékeré, mo máa lò ó. Mo máa sá sóòrùn tí n bá ti lò ó tán kó bá lè gbẹ, kó má lè máa ma rùn. Ìgbà mìí mo lè lo aṣọ wíwẹ̀ olóórùn tó jẹ́ pé òórùn dán mọ́ran ò dá. Mo máa ń rí dájú wípé ó máa, ó máa ń man dáadáa kó tó di pé mo lò ó fi wẹ̀. Ojoojúmọ́ mo máa ń wọ aṣọ náà tí n bá rí pé ó dà tí ò sí nǹkan tó ti, tó ti lẹ̀mọ́ lára tàbí ò dọ̀tí kó tó di pé mo lò ó fi wẹ̀. Màá fi ọṣẹ weẹ̀, ọṣẹ tí wọ́n fi ń fọ ẹ̀ aṣọ wíwẹ̀ máa fi wẹ̀. Èmi ò fẹ́ràn nǹkan tó jẹ́ pé aṣọ tó jẹ́ pé kó ì tí ì gbẹ tón ma máa fi máa wẹ̀ rárá o. Mi ò fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn kí aṣọ jẹ́ pé ó ti gbẹ dáadáa. Kódà gán a fẹ́ dàbí i pákó móyàn lọ́wọ́. Bẹ́yẹ̀n mò fẹ́ràn ẹ. Torí tí n bá máa lò ó, a lè rara gba omi náà dáadáa. Kò ní jẹ́ pé ó tutù kó tó di pé mo lò ó. Ìgbà mìíràn tí bá fẹ́ lọ ìrìnàjò, màá lọ pẹ̀lú aṣọ wíwẹ̀ mi. Mo máa ń rí dájú wípé mo mú bóyá bí i ọkàn àbí méjì dà ní. Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà ló máa ń wàńlẹ̀ fún mi láti lò. Mo máa n dá yàtọ̀ ẹyi tó bá ti dọ̀tí àti èyí tó bá ti mọ́. Màá fi sọ́tọ̀ọ̀tọ̀. Èmi ò fẹ́ràn kí n máa kó gbogbo ẹ jọ́ nínú gbogbo aṣọ tí n bá fẹ́ fọ̀ rárá o. Màá dà fọ̀ lọ́tọ̀ ni ìgbà mí tí n bá rí pé ìyẹn ti sú mi, kó dà gàn bóyá míì tiẹ̀ tí lọ débi kankan, mo lè sọ́nu kí n ra mí. Màá rí dájú wípé aṣọ náà rọ̀ lọ́wọ́ kó tó di pé mo fọ ó. Mo máa n rora lò ó ni o. Èmi kìí lò pé kí n máa fi gbo ara rárá o. Èmi e kì n fẹ́ràn bẹ́ẹ̀. Màá rora máa lò lára ni. Ìgbà mìí, ó lè jẹ́ pé èyí tí mo bá lò lónìí, imi ni màá lò lọ́la. Èyí tí mo máa n lò ní òní yẹn, màwa lò lọ́tùnla. Èyí tí mo lò lọ́la yẹn, màá lò ní bóyá, ẹ, ọjọ́ kẹrin. Bí mo ṣe máa ń lò ní níyẹn, mo máa ń mu síra wọn ni. Mi e jẹ́ kó jẹ́ pé ẹyọkan ni mò ń lò tí, tí óṣe àfi parí tàbí òṣu àfi parí. Bẹ́ẹ̀ àa, a máa mọ́. Kò ní tètè máa dọ̀tí tàbí kó máa já àbí kó máa ya ǹkan ǹkan bẹ́yẹn. Ìgbà mìí de re, mo máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi náà n pa àwọn nǹkan tí mo máa ń lò, ìyẹn aṣọ ìwẹ̀ mi. Gbogbo ẹ̀ mo máa ń sọ fún wọn. Màá sọ wípé ṣe máa ń mọ́ sí ìwúlò ẹ̀ nǹkan tó dẹ́ fi dáa kó máa mọ́. Kò ní dà kí èèyàn máa fi ìdọ̀tí fọ ìdọ̀tí. Ara ò ní mọ́. Ojoojúmọ́ ni mo dè máa ń lo aṣọ náà, aṣọ wíwẹ̀ náà. Ó máa ń jẹ́ kí ára mon, ara á tutù, á fúyẹ́. Kódà mo fẹ́ràn ntó lòórùn ẹ torí pé kí ni, gbogbo ara ló ma máa rùn fún òórùn gidi.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Èmi ní ìfẹ́ tí pé kí máa fá àwọn ènìyàn ní ẹ̀bùn tó bá ní ìwúlò fún wọn. Àwọn ẹ̀bùn tó jẹ́ pé wọ́n lè lò ojó mẹ́ta sí ìsìn, ọdún kan sí ìsìn tàbí tí bá rí pé àwọn ẹ̀bùn tó jẹ́ pé ó ní nǹkan ṣe pẹ̀lú bọ́ṣẹ́ gbé. Bẹ́ẹ̀ ni, irú àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ ni màá fẹ́ fẹ́ràn fún àwọn èèyàn. Èmi fẹ́ràn pé kí ń máa ronú jin lẹ̀ kí n tó fá àwọn ènìyàn ní ẹ̀dà. Konkọ̀ ṣe pé mò kò máa gbé ẹ̀bùn fún wọn. Boya i ilé tí mo mọ̀ pé wọ́n ní gbogbo nǹkan kí wa tun máa gbé àpò ìrẹsì fún wọn, màá tún mọ̀ pé ọ̀tẹ́ni rárá. Irú àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ yẹn. Boya mo kan lè ra nǹkan tó jẹ́ pé wọ́n lè ní lọ́wọ́ àmọ́ tó bá pé méjì kò lè wọ̀, irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè rà fún wọn. Mo máa ń fẹ́ fẹ́ràn láti fá àwọn ènìyàn ní ẹ̀bùn tó jẹ́ pé wọ́n lè lò ní ojojúmọ́ bẹ́ẹ̀. Boya i àbí ìwé tàbí bí i bàtà tàbí bí i aṣọ tàbí bí i ẹ̀gbà ọwọ́ tàbí ẹ̀gbà ẹsẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn, màá fá àwọn ènìyàn ní tí bá máa fá àwọn ènìyàn lẹ́bùn, àwọn ẹ̀bùn tó jẹ́ pé ó dá yàtọ̀ nínú àwọn ẹ̀bùn, màá fẹ́ fá àwọn ènìyàn. Mo máa fẹ́ràn láti fá àwọn ènìyàn boyà ní ìwé, mo lè fá àwọn ènìyàn láṣọ, àwọn ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà àwọ̀n, ẹ̀gbà ẹsẹ̀. Mo máa fẹ́ràn láti máa fá àwọn ènìyàn ní àwọn ẹ̀bùn tó jẹ́ pé wọ́n fọwọ́ ṣe é. Bẹ́ẹ̀ ni, màá fẹ́ràn láti fá àwọn ènìyàn ní ìwé, ìwé oríṣiríṣi pẹ̀lú àwọn ohun tó da. Mo máa ń fẹ́ràn láti fá àwọn ènìyàn lẹ́bùn tó máa múnu wọn dùn, tó dẹ́ tí bá fún wọn, inu wọn máa dùn, àyò wọn máa kún. Àwọn ẹ̀bùn tó jẹ́ pé mo mọ̀ pé ẹni báì máa fẹ́ràn. Tí nbá rí pé èèyàn kan máa ń fẹ́ràn láti máa wọ ago oríṣiríṣi, mo lè ra ago fún un. Tàbí tí nbá rí pé ago tó fẹ́ràn, tó ní dúdú, dúdú, dúdú ni, tí bá máa ra ago fún bẹ́ẹ̀ yẹn, mo sì mọ̀ pé ago dúdú ni mo máa rà. Mo máa fẹ́ràn láti máa fá àwọn ènìyàn ní oúnjẹ àbọ̀ oríṣiríṣi, pàápàá nu. Bẹ́ẹ̀ ni, à tàbí kí n fá àwọn ènìyàn ní nǹkan tó lè máa fi ṣeré boyà kí n fá àwọn ènìyàn ní ẹ̀bùn ayò. Àwọn ẹlòmíràn tó jẹ́ pé àwọn balagbà mìíràn tó lè jókòó síta wọ́n ní nǹkan tó fẹ́ ṣe àbí nǹkan kan bẹ́ẹ̀, mo lè gbé ayò síwájú wọn pé kí wọn máa ta nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹ̀ mọ́. Ìnú wọn dùn, àyò wọn kún, wọ́n á ní nǹkan mìíràn gbó kàn le lọ lórí. Ìgbà mìíràn dẹ́rẹ̀, mo máa ń kó àwọn, àwọn ìwé báyìrò, àwọn pẹ́nsù, àwọn nǹkan ti àwọn ọmọdé máa ń fi kọ ìwé, nǹkan tó fi ń nu ìwé, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè kó fún wọn. Àwọn kí ni pẹ́nsù oní ọ̀dà tó máa ń fi kún ìwé náà mo lè kó fún wọn. Ṣe mò? Mo ti rònu kan lẹ́kòó todí pé mo fẹ́ni náà ní ẹ̀bùn yẹn ni. Ìgbà mìíràn mo lè fẹ́yàn ní bàtà bẹ́ẹ̀ ni. Mo máa fẹ́ràn láti fá àwọn ènìyàn ní ẹ̀bùn tó jẹ́ pé ó máa ní nǹkan ṣe nínú ayé wọn, ó máa ní ipa tó ń kún nínú ayé wọn. Mo lè fún ìyàn ní àwọn nǹkan tó lè máa fi tolé wọn tó máa tún fi rẹwà si. Motunlè fún àwọn ènìyàn ní àwọn nǹkan, àwọn nǹkan bí i fọ́ọ̀nù. Ẹni tí ò bá ní fọ́ọ̀nù, mo lè bùn ú fọ́ọ̀nù. Tabi ẹni tí ò bá ní kọ̀m̀pútà, mo lè ra kọ̀m̀pútà kékeré kan fún un kí n mu fún un. Ṣe emò? Mo máa fẹ́ràn láti máa fá àwọn ènìyàn lẹ́bùn tó jẹ́ pé a máa wú wọn lórí. Àwọn ènìyàn á máa wù pé, "à! Ẹni yìí ló dẹ̀ ronú kanlẹ̀, tó dẹ̀ fún mi inú rẹ̀bun báyìí." Irú àbùbù ẹ̀bùn tí mo máa fẹ́ràn láti fá àwọn ènìyàn nìyẹn. Àwọn ẹ̀bùn tó jẹ́ pé ó ní ìtùmọ̀, ó dẹ̀ ní ipa tó ń kún nínú ìgbésílẹ̀ ayé èèyàn. Ìgbà mìíràn mo lè kọ ìwé boya ni nǹkan kan tí mo fẹ́ràn nípa ẹni náà, kí n kọ sí inú ìwé kí di ẹ́ mu fún un. Bẹ́ẹ̀ ni, mo lè kọ bẹ́ẹ̀ náà. Ṣé ewá rí àwọn nǹkan tó máa ń fọwọ́ ṣe bí i báágì, àpò, bàtà, aṣọ, fìlà, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, mo lè mu fẹ́n tó jẹ́ pé mi mọ̀ pé ó ní ìfẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣe emò? Ó ní àwọn ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé ẹ̀gbà ọwọ́ ló fẹ́ràn jù. Ṣa a ti ra ẹ̀gbà ọwọ́ oríṣiríṣi fún wọn? Irú àwọn ẹ̀yẹn nisi tí bá máa ra nǹkan fún wọn, ẹ̀gbà ọwọ́ ni mo máa rà fún wọn. Àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀gbà, ẹ̀gbà orun nìkan ló fẹ́, mo tàn mọ̀ pé ẹ̀gbà àwọ̀n nìkan ni màá fún wọn. Irú àwọn àbúrò mi ni sì wọ́n fẹ́ran aṣọ oríṣiríṣi tó dá àti bàtà. Tí bá máa ra nǹkan fún wọn, ni ṣi àti aṣọ àti bàtà ni mo máa rà fún wọn. Ẹlòmíràn tì mba wo pé ye, wọ́n máa ń nífẹ̀ẹ́ láti máa lọ sí àwọn òde tó jẹ́ pé àwọn èèyàn pàtàkì ló máa ń wá bẹ́ẹ̀. Ṣe emò? Tí bá yẹ pé mo mọ̀ èèyàn bẹ́ẹ̀ ni, tí bá fe ṣé fun, mo lè bá a gbàwé tí ó máa fi wọlé. Ẹ̀bùn náà nìyẹn, ni pé inú a dùn, àyò á kún. Ẹlòmíràn dẹ́rẹ̀, ó lè jẹ́ kí ni omi tí a máa ń tẹ̀sàrà tí màá rà máa fi, tí màá fi mú ògìdì jáde. Àwọn elébo máa ń pè é ní pẹ̀fúùmù, àwọn lọ́fíndà oríṣiríṣi, mo lè ra fún ẹni tí ó bá nífẹ̀ẹ́. Ṣe emò pé kò kì í fi ń ṣeré?

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ ni ọ, mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa. Mo máa ń lò fún iṣẹ́ ni. Máa kó gbogbo kọ̀m̀pútà mi ni ọ, àwọn ìwé tí mo máa ń lò níbí iṣẹ́ ni ọ, àwọn oríṣiríṣi fáìlì ni ọ, gbogbo ẹ̀ ni mo máa fi ń kó. Ìbá mi gan-an tí bá ti kó gbogbo nǹkan bóyá bí fáìlì àbí iṣẹ́ sí i, mo lè gbé oúnjẹ mi síbẹ̀ tàbí kí n gbé ìpápánu síbẹ̀. Mo fẹ́ràn àpò ẹ̀yìn torí pé kíni ó wúlò gan-an. Bẹ́ẹ̀ ni, máa lè rí ǹkan gbé, ó máa jẹ́ kí n tètè kí n kó àwọn nǹkan mi jọ sójú kan. Màá lè rí ǹkan gbé sí ojú kan ema pé máa gbé sí ẹ̀yìn, kì ṣe pé má fọwọ́ kan fa ẹyọ kan, màá sì máa fọwọ́ kejì fa ìkejì mio ni lè rí ọwọ́ ṣe nǹkan kan. Àmọ́ ṣẹ̀rí àpò ẹ̀yìn yẹn ó ti jẹ́ kí n kó gbogbo ǹkan tí mo bá fẹ́ kó. Ìgbà mi, ó máa jẹ́ kí, kí èyàn máa gbé nǹkan tó wúwo ó máa jẹ́ kó rọrùn bóyá bí kọ̀m̀pútà yẹn. Kọ̀m̀pútà yẹn máa ń sábà wúwo lọ́wọ́ tí èyàn bá ń gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, àmọ́ mo ti rí àpò kó sí i, ó ti rọrùn fún mi. Mo máa ń lò tí bá fẹ́ lọ ìrìnàjò. Màá lè fi ká àwọn nǹkan tèmi sínú bí i aṣọ, ipara, lọfindà, nǹkan kan bẹ́ẹ̀ yẹn, óṣe. Ìgbà mi dere mo máa fi ń gbé omi, omi tí mo máa ń bùn, màá fi gbé kì ẹ́ sínú, màá gbé kì ẹ́ sínú àpò ẹ̀yìn mi. Ìgbà mi de re o jẹ́ pé, pé bóyá, àwọn fáìlì tó ga, ò ga nílò níbí iṣẹ́ lọ́jọ́ náà, tó bá jẹ́ ọwọ́ mi lọ́wọ́, mo lè kó dáa ní kí n kó sẹ́yìn, kí n kó sínú àpò ẹ̀yìn mi kí n máa gbé lọ ibi iṣẹ́. Ìgbà mi de ré, ó le jẹ́ pé àwọn nǹkan tí mo fi ń taná síí fóònù mi tàbí, tàbí àpò ọwọ́ mi, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá, àwọn nǹkan kéékèè, kéékèè, kéékèè tàbí ńlá díẹ̀ díẹ̀ ni wọ́n bá, mo máa kó sínú àpò ẹ̀yìn. Èmi ò wá kì n kó gbogbo nǹkan kí n kó gbọngàn kí n kó sínú ẹ ò. Rárá o, àwọn nǹkan tí bá ti nílò nìkan ni mo máa kó sínú rẹ̀. Mo máa ń fẹ́ràn àwọn àpò ẹ̀yìn tó jẹ́ pé a ti dè é, ó rọrùn dáadáa, ó dẹ nípọn. Kò ṣe pé àbí kò ṣe tó jẹ́ pé tí bá ti di báyìí, ó máa ma tú u, bá ti ń di ó máa tún u. Ó máa láwùn àpò bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ò sábà ṣe dáadáa. Èyí tó bá ṣe dáadáa tó jẹ́ pé tí bá ti de, ẹ̀ kan náà ni kó ti dè ni, kò ṣe pé ó tú mo àbí nǹkan kan. Mo fẹ́ràn ìyẹn náà. Mo sì fẹ́ràn àpò ẹ̀yìn tó jẹ́ pé ó nípọn dáadáa. Kò ṣe pé tí bá fẹ́ jí nǹkan nínú àpò ẹ̀yìn mi, wa n wa fi, bóyá nǹkan kan wà máa fi gé àbí nǹkan ha lè gé. Ẹyi tí ó bá nípọn dáadáa tó jẹ́ pé kò ṣe gé, ẹni tí ó bá fẹ́ jí nǹkan gan-an, a padà sẹ́yìn tí ó bá ti rí bó ṣe rí látọ̀ọ́kan. Óun ni. Tí n bá fẹ́ lọ ìrìnàjò tó pẹ́ tó jẹ́ pé mi ò fẹ́ kó ẹrù dàní, mo lè lo àpò ẹ̀yìn mi. Màá ká aṣọ díẹ̀ sínú rẹ̀, màá wá bi kan run ọṣẹ mi mọ́. Àwọn nǹkan kéékèè tí mo máa ń lò tó jẹ́ pé dandan ni, màá kó sínú rẹ̀. Iyẹn àpò ẹ̀yìn mi. Èmi dè tún fẹ́ràn àpò ẹ̀yìn tó jẹ́ pé ó tóbi dáadáa, ó ràyè gba àwọn nǹkan oríṣiríṣi. Torí kíni ó máa jẹ́ kí n tò àwọn nǹkan mi létò dáadáa. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn àpò ẹ̀yìn tó jẹ́ pé ó rọrùn fún mi láti wọ̀. Kò ṣe èyí tó jẹ́ pé ó fún mi tàbí tí n bá ti gbé, a ti máa fàá mi sẹ́yìn. Àbí ẹyi tí ó bá jẹ́ dùn lọ̀dọ̀, tó jẹ́ pé tí bá ti gbé nǹkan sínú rẹ̀, a tì fẹ́ máa dàbí bí ó fẹ́ jábọ̀, àmọ́ ó sùn sẹ́yìn. Bẹ́ẹ̀ ni, tó rọrùn fún mi láti gbé, òun mo máa ń sábà, mo máa ń sábà fẹ́. Èmi dè fẹ́ràn pé kí n máa gbé àpò ẹ̀yìn mi kí n máa gbé sọ́wọ́ lọ títí bẹ́ẹ̀, ó máa rọ mí lápá ni. Tí n bá ti gbé sẹ́yìn bẹ́ẹ̀ yẹn, ó máa rọrùn fún mi dáadáa. Bẹ́ẹ̀ ni, èmi ò fẹ́ràn kí n máa gbé àpò sọ́wọ́. Tí n bá ti gbé sẹ́yìn, ó ń rọrùn fún mi torí pé kíni, ṣé ẹ mọ̀? Ẹ̀yin ò dá bíi pé ó ń fẹ̀yìntì mi ni ajo ń fẹ̀yìntì ara wa ni. Bí mo sẹ́ lọ, bí mo ṣe lọ, ó ti dúró dáadáa. Kò ṣe pé ó ń mi níbi kan. Àmọ́ tó bá jẹ́ mo gbé àpò sọ́wọ́ ni, ṣé ẹ mọ̀? A máa fi, a máa fi ni. Tàbí bóyá mofe lo owó ṣe nǹkan, mo nílò lo owó ṣe nǹkan kan torí pé kíni mo ti gbé àpò sí owó. Èmi máa fẹ́ràn kí n máa kó àwọn nǹkan tó bá yẹ kó ti tutu sínú àpò ẹ̀yìn mi. Rárá mi kí n kó síbẹ̀. Papàjùlọ tó bá jẹ́ pé mo kó nǹkan bóyá bí àwọn fáìlì tó ṣe pàtàkì níbí iṣẹ́ tàbí àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn, mi ò fẹ́ràn kí n máa kó nǹkan tó bá tutù sínú rẹ̀ bóyá bí omi tutù tàbí oúnjẹ. Sé ẹ mọ̀? Ǹǹkan tutù ṣà, mi ò fẹ́ràn ẹ rárá. Mo máa fẹ́ràn kí àpò ẹ̀yìn mi kó mọ́ dáadáa. Óun ni. Tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́, òun mo máa lò. Tí bá jẹ́ pé mo kó nǹkan tó jẹ́ pé mi fẹ́ kí ẹni kẹ́ni rí, mo lè lo àpò ẹ̀yìn mi. Ìbá mi gan-an bóyá mo fẹ́ rìrìnàjò tàbí mo ń sáré dé ibi kan dé ibi kan, mo lè gbé àpò ẹ̀yìn mi. Bẹ́ẹ̀ ni, ó rọrùn fún mi gan-an. Ó máa ń bá mi kó gbogbo nǹkan tí mo bá nílò tó jẹ́, tó jẹ́ pàtàkì sí ojú kan. Èmi fẹ́ràn kí gbogbo nǹkan mi kó wà létò létò. Sé ẹ mọ̀? Ọwọ́ mi ti fún yé bẹ́yẹn, màá rí nǹkan fọwọ́ ṣe. Bóyá mo fẹ́ ná owó fún ìyàn ni o, mo fẹ́ ṣe nǹkan kan ni o, ó ti rọrùn fún mi. Àpò ẹ̀yìn yẹn ó máa ń kó nǹkan mi jọ, ó máa ń jẹ́ kí nǹkan rọrùn fún mi dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà ni.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Ngbà tí mo bá ń sìn, màá kó bèrè láti kí n màá wá ibìkan to ye pe kò sáriwọ nbẹ. Èmi àti Ọlọ́run nikan ni. Màá jókòó tàbí kí n dìde, ṣé mo? Màá jókòó pẹ̀lú irọ̀run ni o, màá dẹ̀ dìde pẹ̀lú irọ̀run. Í n tó bá tẹ́ mi lọ̀run bẹ́ẹ̀, màá mí kanlẹ̀ dáadáa. Màá wá fora balẹ̀. Tó bá jẹ́ pé mo wáa lórí ìjókòó labọ́rí ìdúró ni. Màá fi ọkàn mi sí ojú kan, gbogbo èrò ọkàn mi màá pàpọ̀ sójú kan. Màá wá fẹmi, imore hàn sí Ọlọ́run. Màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ẹbí mi, màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìlera ara mi, màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àwọn ọ̀rẹ́ mi, màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìdílé mi. Màá jẹ́ Òògùn àwọn ẹ̀ṣẹ̀ mi, màá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, màá gbàdúrà fún ìtọ́sọ́nà ní ayé mi, màá gbàdúrà fún ìmọ̀ àti òye nínú gbogbo nǹkan tí mo bá máa ṣe àti ti ẹni tí mo ti ṣe àti tí mi ò tíì ṣe. Màá gbàdúrà fún iṣẹ́ mi, màá gbàdúrà fún àlàáfíà mi àti ìta àwọn ẹni tí mo ní ìfẹ́ sí wọn. Màá gbàdúrà fún ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésílẹ̀ ayé. Màá gbàdúrà fún ààbò, màá gbàdúrà fún ẹ̀mí gígùn àti àlàáfíà. Màá gbàdúrà fún ìgbéga ní gbogbo nǹkan tí mo bá dáwọ́ lé. Ìgbà mí màá kúnlẹ̀ tí mo bá ń gbàdúrà. Tí bá ti ń gbàdúrà bẹ́ẹ̀, mo máa di ojú mi láti fara balẹ̀ gbàdúrà torí gbogbo nǹkan tí mo fẹ́ tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ìgbà mìíràn màá tú ju, ju bí mo ṣe kúnlẹ̀ náà, màá káwọ́ sókè, màá yin Ọlọ́run. Ìgbà mìí mo lè màá gbàdúrà mí, kí n má ní, kí n máa gbàdúrà mi síná tàbí kí n máa sọ síta. Àmọ́ mi ò ní fi ni ẹni kankan lára. Ìgbà mìíràn ni mo lè ka Quran. Bẹ́ẹ̀ ni, ìgbà mìíràn ni mo lè máa ka àwọn kewu nǹkan kan tó ní itunmọ, mo lè máa ka. Ìgbà mí bí ń bá ṣe ń jókòó bẹ́ẹ̀, màá máa rò ró gbogbo nǹkan tí mo ti ṣe pẹ̀lú ìgbésílẹ̀ ayé mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti gbé, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe, ẹni tí mo ṣàtẹ̀ tí mi ò ṣe, gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ, gbogbo igbèsè tí mo ti gbé, gbogbo àdéhùn tí mo ti ṣe, gbogbo, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni màá máa, màá máa rò. Màá bèrè fún, màá tọrọ fún ẹ̀mí gúngùn. Màá tọrọ fún ọ̀nà láti gba, láti dojú kọ gbogbo nǹkan tó fẹ́ rí díẹ̀, tó fẹ́ rí bákan bákan ní ìgbésílẹ̀ ayé mi. Màá tọrọ fún sùúrù àti kí ǹkan tó yéyàn ṣe dáadáa. Màá tọrọ fún ìdáríjì láti ọ̀dọ̀ àwọn yòókù tó jẹ́ kó ni mo ti ṣe. Ẹni tí mo ti ṣẹ, atí ẹni tí mi ò tíì ṣe, gbogbo wọ́n ni màá tọrọ ìdáríjì fún. Màá tọrọ, màá gbàdúrà fún ọkàn mímọ́. Màá gbàdúrà fún owó, ipò ńlá ńlá. Màá gbàdúrà fún oríṣiríṣi ọ̀nà àbáyọ nínú ayé mi. Màá gbàdúrà fún ìfọ̀kànbalẹ̀. Màá dẹ gbàdúrà fún àwọn yòókù náà bí mo ṣe ń gbàdúrà fún ra mí. Màá gbàdúrà fún ìtọ́sọ́nà ní gbogbo ìbáṣepọ̀ mi, bóyá láàrin mi àti ọ̀rẹ́ ni o, láàrin mi àti ẹbí ni o, láàrin mi àti oníbàárà ni, láàrin mi àti ọ̀gá ni o, láàrin mi àti olólùfẹ́ mi ni o. Gbogbo ẹ bẹ́yẹn ni mo máa gbàdúrà fún. Màá gbàdúrà fún ọ̀nà àti ti lè, màá, àti ti lè jeeyàn tó dáa. Bẹ́ẹ̀ ni, màá gbàdúrà fún ayọ ní ayé mi. Màá gbàdúrà fún ọ̀nà àti bórí gbogbo nǹkan tó ń dẹ́rù bà mí. Màá gbàdúrà fún, ìgbà mí ni mo lè dákẹ́ kí nko má gbọ́. Ìgbà mìí, ara mi máa balẹ̀ tí bá ń gbàdúrà. Mo máa fẹ́ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tí mo bá ń sọ àti ọkàn mi ló ti wá kọ́kọ́, ṣẹ́ pé mi ò kọ́ láti ibi kan. Ìgbà mìí, àdúrà tí ó jẹ́ pé ó ń kàn ní lominu, ọkàn mi ló ń dùn ẹ́, ẹ́ jẹ́ nǹkan tó ń dùn mí. Mo lè tún sọ bí ẹ̀mí wa ṣe ń mìíràn. Bẹ́ẹ̀ ni. Ìgbà mìí tí ń bá ti gbàdúrà tán, màá lọ ṣe sára, àwọn fífẹ́ mi mo rì wọ́n ni. Mo máa ń parí àdúrà mi pẹ̀lú òwe ni. Màá dúpẹ́, màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí bá ti gbàdúrà tán bẹ́ẹ̀, ọkàn mi máa ń balẹ̀ ni, inú mi máa ń dùn. Mo mọ̀ lábẹ́ o pé àlùpàpọ̀ Ọlọ́run ti gbàdúrà mi bó ṣe máa rí ni. Ó pàkọ̀ ṣá, kí èèyàn máa gbádùn, ó máa jẹ́ kí n jẹ́, mo máa fi ìfẹ́ mi mòwe wọ́n ni. Mo lè máa dúró.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, nígbà mìíràn mo máa ń jẹ oúnjẹ tó kù. Mo máa ń rí dájú wípé oúnjẹ náà ṣi dáa kóto di pé mo jẹ ẹ́. Mo máa ń gbóòórùn ẹ náà. Bẹ́ẹ̀ni, tí bá fẹ́ jẹ oúnjẹ tó kù, bẹ́ẹ̀ ni mo màá kọ́kó gbóòórùn ẹ. Mi dẹ́ kí n j'àjẹkù ẹlòmíràn. Oúnjẹ tí èmi gangan fún ara mi bá jẹ kù, mo máa jẹ ẹ́. Màá wo bí oúnjẹ náà ṣe rí lójú. Èmi òn fẹ́ràn kí n máa jẹ oúnjẹ tó jẹ pébó ti bàjẹ́. Mi ò fẹ́ràn rárá. Ìgbà mìí dè rèé, màá tún máa gbé kánná padà. Ìyẹn oúnjẹ tí mo bá jẹ kù, màá gbé kánná padà kótó dipé mo jẹ ẹ́. Ìgbà mìíràn mo lè gbé sórí iná. Ìgbà mìíràn mo lè filẹ́ bẹ̀ẹ́ pé kí n jẹ ẹ́. Mo máa ń farabalẹ̀ gbé oúnjẹ tí bá ti jẹ kù, màá gbé sínú fridge dáadáa. Tó jẹ́ pé màá tí mo bá jé èyí tí mo mọ̀ pé miò gbọdọ̀ bò ó, mi ni bò ó. Ìmíì dè rèé mo máa ń bò ó tí ó bá nílò kí n bò ó. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń sábà bo oúnjẹ mi láti jẹ́ kó sì dánmọ́rán lóju. Èmi kò jẹ oúnjẹ, mi kì í jẹ oúnjẹ tó jẹ́ pé ó ti pẹ́ tí mo ti gbé lè. Bẹ́ẹ̀ ni pé ó ti ń lọ bí ọ̀sẹ̀ kan, mi ò lè jẹ ẹ́. Tí bá jẹ́ oúnjẹ àjẹkù bẹ́ẹ̀ yẹn, ìyẹn oúnjẹ tí èmi jẹ kù, ó máa jẹ́ kí atì máa ná ọwọ́ mi kó máa dínkù. Màá lè máa rówó kójọ bẹ́ẹ̀ yẹn. Oúnjẹ ò ní máa dànù lọ́ títí, kò n ṣé pé gbogbo ìgbà náà ni màá máa da oúnjẹ nù. Ìgbà mìí gan mo lè jẹ oúnjẹ àjẹkù, mo lè fi jẹ oúnjẹ ọ̀sán, ìyẹn lọ́jọ́ kejì. Ìgbà mìí bóyá oúnjẹ àjẹkù mo lè jẹ ẹ́ ní alẹ́. Oúnjẹ àjẹkù tí mò de n ṣọ bóyá mo jẹun láàárọ̀ mio jẹtan, iyókù màá gbé lọ̀sán tàbí kí n gbé lálẹ́ ní oo. Mo máa n rí pé oúnjẹ náà ó dára. Ó ṣe é jẹ́ kótó di pé mo ti ẹ̀ gbé sí ara. Oúnjẹ àjẹkù tí ó jẹ́ pé ó ti pẹ́ ńta, ó ti ń lọ bí ọjọ́ méjì, mi ò kì í jẹ ẹ́. Ìgbà mìí dè rèé mo máa gbé e sínú freezer ni bóyá fún ìgbà díẹ̀ títí tó fi dì'gbà tí màá fẹ́ jẹ ẹ́. Oúnjẹ àjẹkù ngbà mìí mo máa fi ọjọ́ tí mo ti gbé sílẹ̀, bóyá ení ni mo gbé síbẹ̀ ni, a jẹ ọjọ́ karùn-ún oṣù kejì nínú ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ìgbà tí mo mọ̀ pé tí bá máa jẹ ẹ́, bóyá ọjọ́ kẹfà oṣù kejì ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n oun mọ máa jẹ ẹ́. Ìyẹn ọjọ́ kejì àbọ́jọ́ kẹta. Oúnjẹ àjẹkù tí mo mọ̀ pé mo ti wo dáadáa, ó dè ṣe é jẹ tàbí èèyàn tún lè gbé, òun mo máa ń sábà jẹ ẹ́. Oúnjẹ to jẹ pé mi mọ ibi tó ti wá, bóyá bí i oúnjẹ oloúnjẹ, oúnjẹ tí elòmiì jẹ kù, mi ò kí n jẹ́ ọ. Kódà kí n ṣe ináwó, kó jẹ́ pé èmi gangan fúnrami mo s'oúnjẹ náà, tí ó bá ti jẹ́ pé èèyàn kan jẹ oúnjẹ yẹn kù, mi ò ní jẹ ọ́. Màá lo dàá nù ni. Ìgbà míì gan oúnjẹ àjẹkù gan mo lè kó èròjà tuntun síi, kó bá lè tu kún dáadáa, kó tún yàtọ̀ lénu. Bẹ́ẹ̀ni. Mo tie fẹ́ràn e wípé kí ó jẹ́ pé oúnjẹ àjẹkù, màá kó oríṣiríṣi èròjà tuntun síi á lè jẹ́ kójúè dánmọ́rán. Mo máa fẹ́ràn kí màá ṣeyen dáadáa. Ṣé'rí k'èèyàn máa jẹ oúnjẹ àjẹkù yẹn, kódà ó dára. Bẹ́ẹ̀ni. Tí ó bá ti pẹ́jù, ó máa ń dára. Èèyàn ó ni ná'wó jù, kò ní sí pé èèyàn n dá oúnjẹ nù. Sé mo? Ìgbà míì gan, bóyá mo dá'ná lálẹ́, t'óunjẹ́ tí mo bá jẹ ẹ́, tó bá ṣẹ́ kù, mo lè gbé lọ láàárọ̀ ọjọ́ kejì kí n gbé lọ ibi iṣẹ́. Mo máa rí dájú wípé mo máa farabalẹ̀ tọ́jú àwọn oúnjẹ àjẹkù mi ni. Pẹ̀lú ìyẹn, màá lè rí gbé lọ́jọ́ tí mo bá fẹ́ rí gbé. Mio wa fẹ́ràn ko jẹ́ pé oúnjẹ tí mo ti jẹ kù, màá wá dà á mọ́ oúnjẹ tuntun. Rárá o. Ìgbà míì gan oúnjẹ tí mo bá jẹ kù, mo lè pin káàkiri f'àwọn ẹbí mi. Bẹ́ẹ̀ ni. Èmi ò fẹ́ràn kí màá d'oúnjẹ nù. Bẹ́ẹ̀ ni. Torí tí bá d'oúnjẹ nù, ará máa ń ṣe mí bákan. Ó máa dàbí pé èèyàn ná, iná apà ni. Mo máa wo b'oúnjẹ náà ṣe rí kó tó dipé mo gbé fún yàn. Ìgbà míì dè rèé tí bá jẹ́ oúnjẹ àjẹkù, mo lè gbé fún àwọn tà joun gbélé tàbí kin gbéefún àwọn ọmọdé t'oun bá mi ṣe nǹkan kan nínú ilé tàbí nǹkan kan bẹ́ẹ̀yen. Mo dè máa n wo ojú oúnjẹ náà, tí bá ti rí pé, tí n bá ti rí pé ó ti ń yàtọ̀ lóju tàbí ó ti ń ṣe mọ́ mi lọ́wọ́ tàbí ó ti rùn, màá lọ dàá nù, mi ò lè gbé fún yàn. Mo máa fẹ́ràn tó báa jẹ́ pé oúnjẹ àjẹkù tí èèyàn bá jẹ, t'èèyàn bá máa gbe báìí, ẹ̀, ó máa dàbí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ṣe é lẹ́nu ni. Èmi ò fẹ́ràn kí ó jẹ́ pé oúnjẹ tó bá ti n rùn, mio ki n gbé ẹ́ sẹ́nu. Oúnjẹ tó jẹ pé mi lè jẹ láàrin wákàtí mẹ́wàá àbí nkankan, mi ò ní gbé mọ́. Ẹni tó bá wù ú, tó bá fẹ́ jẹ'rú ẹ, mo lè gbé fún un, àmó èmi ò ní jẹ ẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni, màá tì fọwọ́ mi dáadáa kótó dipé mo gbé oúnjẹ àjẹkù, màá ti tọ́jú ẹ dáadáa. Bẹ́ẹ̀ ni, oúnjẹ tí mi ò dẹ lè jẹ, mi ò lè gbé f'ẹ́lomíì. Oúnjẹ tó dáa, oúnjẹ àjẹkù tó dáa, mo máa ń jẹ ẹ́.